Rárá o, n kò kí n sáré. Ere sísá tàbí eré ìje kò sí nínú àṣàyàn àwọn ohun tí mo fẹ́ràn láti máa ṣe torí náà n kò kí n fi ìgbà kankan sáré rárá.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Bó tilẹ̀ jẹ́ pé nígbà òmíràn, nígbà tí ọwọ́ ọ̀tún bá kúndí, Olúware a nílò láti lo ọwọ́ òsì. Ṣùgbọ́n ọwọ́ òsì lílò kì í ṣe ohun tí ó rọrùn láti máa ṣe. Nítorí náà, ọwọ́ ọ̀tún ni mo máa fi ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá fẹ́ ṣe.

Ọjọ́ ìsinmi, èyí tí ń ṣe ọjọ́ àìkú ni ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀, nítorí pé ó jẹ́ ọjọ́ tí ń wò rí àǹfààní àti lọ sí ilé ìjọsìn láti darapọ̀ pọ̀ pelu àwọn ènìyàn ọlọ́run láti jọ́sìn fún Olúwa ọlọ́run tó dá wa sí.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Èyí jẹ́ ní ìgbà tí mo wà ní kékeré, tí mo tẹ̀lé ìyá mi lọ sí ìlú wọn, èyí tí a nílò láti gun ọkọ̀ ojú omi ré kọjá ka tó lè dé ìlú wọn. Eléyìí fúnni ní àǹfààní láti wọ ọkọ̀ ojú omi.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà lẹ́yìn iṣẹ́ òjọ́ tí mo bá délé ní ìrọ̀lẹ́. Éléyii jẹ́ ohun tí mo fẹ́ràn láti má a ṣe kí n jókòó kí n sì má a wo onírúurú àwọn ètò tí ó ń lọ lórí ẹ̀rọ tẹlifísàn.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Bó tilẹ̀ jẹ́ wípé ẹyọ kan péré náà ni mo ní, ṣùgbọ́n kì í ṣe ohun tí máa ń fìgbà gbogbo wọ̀. Nítorí mi kò ṣe ẹni tó fẹ́ràn àti máa wọ aṣọ òtútù. Bí òtútù bá tilẹ̀ mú mi, è, n ó fi aṣọ, n ó fi bora ni. O jẹ́ wípé aṣọ òtútù tí mo ní náà, ẹ̀ẹ̀kan kan ni màá ń wọ̀

Rárá o, n kò mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ o. Bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tó wùn mí kọ́ láti máa gùn, ṣùgbọ́n ó jẹ́ ohun tí mo rí bí ohun tó nira láti ṣe nítorí pé ó jẹ́ ohun tó ní ẹsẹ̀ méjì. Ọ̀pọ̀ gbàní máa ń wí pé à ti gùn a máa nira, bó tilẹ̀ jẹ́ pé ó wùn mí gùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gọ́ọ̀mù. Bo tilẹ̀ ṣe wípé kì í ṣe gbogbo ìgbà ni mo fi ń jẹ ẹ́kọ̀ọ̀kan. Èyí jẹ́ bóyá ní ìgbà tí mo bá lọ sí ètò tó jẹ́ pé gbogbo òru ni máa fi wà ní ibi ètò náà tí n ò ní sùn. Iru ìgbà yìí, mo lè ra gọ́ọ̀mù kí ma jẹ́ kí ẹnu máa ba à gbé jẹ́.

N kò ní ìgbéyàwó iṣẹ́ kankan tó kẹ́yìn nítorí pé oníṣòwò ni mí. Ọjà kára kátà òun náà ni mò ń ṣe. Nítorí náà n kò ní ìgbéyewó kankan tí mò ń ṣe lórí iṣẹ́ kankan.

Yíyàwòrán jẹ́ ohun tí mo fẹ́ràn ní tòótọ́, ṣùgbọ́n ẹ̀rọ alágbèéká ọwọ́ òun ni ń màá fi ń ya ara mi láwòrán bí ta bá lọ sóde, bóyá òde ìgbéyàwó tàbí ibí ìkómọ tàbí òde kan ta tí ń ṣayẹyẹ kan tàbí òmíràn. Ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa fi ẹ̀rọ alágbèéká láti máa fi yàwòrán ara mi àti tàwọn ọ̀rẹ́ àti ẹbí.

Ìwà ìṣòwò mi jẹ́ ohun tó dára, nítorí pé gẹ́gẹ́ bí oníṣòwò, Olúwa rẹ̀ ní láti ní ìwà tí ó dára, láti mọ bí a ti ń bá àwọn oníbàárà, gbogbo àwọn tí ń wá láti wá báni raja, olúwa rẹ̀ gbọ́dọ̀ ní ìwà tí ó dára pẹ̀lú wọn, èyí tí ó lè mú kí wọ́n máa wá ní gbogbo ìgbà láti wá máa báni raja.

Owó iṣẹ́ jẹ́ ohun tí mo máa ń ṣètò àti san lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé n kò ń ṣẹni tó fẹ́ràn láti máa jẹ gbèsè rárárárárá. N kò fẹ́ràn àti máa jẹ gbèsè. Ẹ̀sẹ̀kẹsẹ̀ tí mo bá rí pé ènìyàn ṣiṣẹ́ fún mi tàbí tí mo rajà, òun náà ni máa ń san owó iṣẹ́ láì fi falẹ̀ rárá.

Mo máa ń tọ́jú ara mi nípa jíjẹ oúnjẹ tó dára, oúnjẹ tó wù mí nítorí a mọ̀ wípé ohun ẹyẹ bá jẹ, òun náà ni ẹyẹ máa gbé fò. Nítorí náà n ó jẹun tó dára lásìkò, n ó sì wọ aṣọ. Tó bá ṣe wípé ka ra ohun táa fi ń pa ara ni, màá ra ìpara àti ọṣẹ ìwẹ̀ tó dára. Gbogbo n tí n bá mọ̀ pé ó dára láti ṣe, òun náà ni máa ń ṣe láti lè tọ́jú ara mi.

Tí mo bá wà nínú ọkọ̀, n kò kín gbọ́ ohun kan mìíràn yàtọ̀ sí àwọn ariwo èyí tí wọ́n bá ń pa yálà, ariwo ẹni tó ń pèrò sínú ọkọ̀ ni, tàbí ariwo èyí tó wà lójú títì, tàbí ariwo àwọn ọkọ̀ mìíràn nígbà tí wọ́n bá ń tẹ háánù láti lè pe àkíyèsí àwọn ọkọ̀ mìíràn tó wà n iwájú wọn. Kìkì eyi iná ni máa ń gbọ́ nígbà tín bá wà nínú ọkọ̀. Níwọ̀n ìgbà tó jẹ́ n ò ní ọkọ̀ ara mi tí mò ń wà, ṣùgbọ́n ọkọ̀ èyí tó wà lóde ta ó sanwó wọ, òun náà ni máa ń wọ̀

N kò ní a-- àrà mi ti kara mi tí mò ń gùn. Ọkọ̀ èyí tí a máa lọ gùn ní ibùdókọ̀ òun ni máa ń gùn, èyí tí a ó sì sanwó rẹ̀. Nítorí náà n ò ní àǹfààní àti máa jẹun nínú ọkọ̀. Eléyìí kí tilẹ̀ ń ṣe ìwà tó da láti máa jẹun nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ ọ̀pọ̀ ìgbà tí mo bá wà nílé lásalẹ́ àti mi àti ọmọ mi kékeré obìnrin tí a bá jókòó síta. A ó máa wo àwọn ìràwọ̀, ìràwọ̀ àti èyí tó tàn àti èyí tí ò tàn. A ó sì máa fọ̀rọ̀ jomi torí ọ̀rọ̀ lórí àwọn ìràwọ̀ yìí bí wọ́n ti tóbi tó bí wọ́n ṣe tàn síi.

N kò kín ń ṣe ẹni tó ń pàrọ̀ ọkàn rárá, nítorí pé mo jẹ́ ẹni tó níbẹ̀ru Ọlọ́run. Nígbàkigbà tí n bá fẹ́ sọ̀rọ̀ tàbí kí n dá sí ọ̀rọ̀, n ó rí dájú pé ó jẹ́ ohun tó jù mí tó àti ohun tí mo mọ̀ ń pare. Èyí tí ń bá mọ̀ ń pa re, n ò ní sọ síi rárá kí ń má ba à pàrọ̀. N kò sì ń ṣe ẹni tá dédé máa pàrọ̀ kàn bákan náà.

Ohun mímu tí mo fẹ́ràn jù, òun náà ni àwọn ohun mímu ẹlẹ́rìndòdò èyí tí a fi èso ṣe. N kò ń ṣe ẹni tó ń mu ọtí líle, èyí tí a máa pa ènìyàn rárá, ṣùgbọ́n tí a bá rí ohun mímu èyí tí ó dùn, èyí tó sì jẹ́ wípé èso la fi ṣe, ó jẹ́ ohun tí mo fẹ́ràn láti máa mu.

Oṣù kẹjọ nínú ọdún òun la bí mi. Èyí tí ń ṣe oṣù ògún, oṣù ògún, oṣù kẹjọ nínú ọdún òun ni àbí mi ṣáyé.

Ṣíṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ohun tó ṣe pàtàkì gidi nítorí pé gbogbo ohun ló ní ìgbà tí àkókò tirẹ̀, ìgbà tí ṣiṣẹ́ ká ṣiṣẹ́. Tóbá sì jẹ́ pé ìgbà ká fi tọ́jú ara ẹni ká wá ààyè fún ara ẹni, ó jẹ́ ohun tó ṣe pàtàkì. Nítorí náà, tó bá di ìgbà iṣẹ́ n óò ṣiṣẹ́ gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ṣe yẹ. Tó bá sì di ìgbà tó yẹ kí n rá ààyè fún ayé ìgbésí ayé ara mi, n ó wà ààyè fún ìgbésí ayé ara mi àti ti àwọn mọ̀lẹ́bí mi.

Orin tí mo fẹ́ràn jù, òun náà ni orin ìyìn sí Olúwa Ọlọ́run ọba ọ̀gá ògo. Gbogbo orin tí a bá ti ń kọ láti yin Olúwa Ọlọ́run, láti gbé orúkọ Olúwa Ọlọ́run ga, ó jẹ́ àwọn orin tí mo fẹ́ràn láti máa kọ ní ìgbà gbogbo.

N kò nílò láti kojú ìdènà ọkọ̀, nítorí pé n kò ní ọkọ̀ tí kára mi tí mò ń wà. Bó tilẹ̀ jẹ́ wípé mò ń gbàdúrà sí Ọlọ́run kó pèsè fún mi kí èmi náà lè ra ọkọ̀ tí ń ó máa gùn. Ṣùgbọ́n ní lọ́wọ́lọ́wọ́ yìí, n kò ní ọkọ̀ tí mò ń gùn, nítorí náà n kò ní ìdènà ọkọ̀

N kò kín gé irun mi nítorí pé n kò kín ṣe ọkùnrin. Ọkùnrin lá mo tí máa ń gé irun, ṣùgbọ́n obìnrin lẹ mí ń ṣe, n kò kín gé irun mi. Yálà, mo máa ń di irun ni. Ni ìgbà gbogbo ni máa ń di irun mi gẹ́gẹ́ bí obìnrin.

Bẹ́ẹ̀ni, wifi mi yára tó, nítorí pé wifi MTN òun ni mò ń lò, èyí tó sì jẹ́ ọ̀kan nínú àwọn ẹ̀rọ tí ó yára gidigidi gan. Nítorí náà, wifi mi ó yára tó fún mi.

Ibi iṣẹ́ mi kì í ṣe ibi tó jìnnà jù fún mi láti lọ. Mọ́tò kan péré, ọkọ̀ kan péré òun náà ni màá ń gùn lọ sí ibi iṣẹ́ mi nítorí náà lówuro lẹ́yìn tí n bá ti ṣe tán nílé, n ó kànrìn ṣọkalẹ̀ lọ sí ibùdókọ̀, n ó sì gun ọkọ̀ èyí tí yó gbé mi dé ibi iṣẹ́ láàárín ìṣẹ́jú mẹ́ẹ̀dógún.

N kò kín ń ṣe ẹni tí ó máa ń kọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ nítorí pé n kò ṣiṣẹ́ ní abẹ́ ènìyàn, bẹ́ẹ̀ ni n kò ń ṣe, onisi, oníṣẹ́ ìjọba. Oníṣòwò ni mí, ọjà káràkátà ni mò ń ṣe. Ohun tí n kò lè ṣe lẹ́yìn ọjà ojoojúmọ́, òun náà ni pé kí n kọ àwọn ohun tí mo tà kalẹ̀ kí n lè mọ èrèé tí mo jẹ́ lórí àwọn ọjà mi.

Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ ibi okòwò tí mò ń ṣe, òun náà ni ìdojúkọ àwọn oníṣòwò mìíràn. Èyí tí ó jẹ́ wípé kí kí ọjà tí mò ń tà, òun ni àwọn náà máa ń fẹ́ tà. Nígbàkigbà tí ń bá ra ọjà tuntun láti máa tà, a ó rí pé láìpẹ́ àwọn oníṣòwò tó wà nítòsí mi, irú ọjà yìí òun ni yóò wu àwọn náà, tí àwọn náà yóò sì bẹ̀rẹ̀ sí ní lọ máa tà. Èyí tó máa ń dènà ọjà títà.

N kò n ṣe ẹni tó ń ṣètò e-mail rárá, bó ti lè jẹ́ pé mo jẹ ẹni tí ó máa ń gba ọ̀pọ̀lọpọ̀ e-mail látàrí gbogbo àwọn ohun tí mo máa ń ṣe, ṣùgbọ́n tó bá ti wọ́nú, tá bá ti rí e-mail tí a rán sí mi, n óò ṣí, n óò kà, tí n bá sì ti kà, ó parí. Ṣùgbọ́n tá bá wárí èyí tó jẹ́ pàtàkì tó ṣe kókó èyí tí mi ò fẹ́ kí ó sọnù, n óò mu, n ó sì lọ tọ́jú rẹ̀ sínú archive, ibi tí a máa ń tọ́jú àwọn mail tí a bá fẹ́ fi pamọ́ sí.

N kò ní ẹlẹgbẹ́ kankan lẹ́nu iṣẹ́ nítorí oníṣòwò ni mí. Ẹ, èmi nìkan náà ni mo wà ní inú ilé ìtajà mi tí mò ń dàta ọjà mi. Nítorí náà, n kò ní àwọn ẹlẹgbẹ́ lẹ́nu iṣẹ́ tí mo ní láti bá sọ̀rọ̀ tàbí láti bá ṣe nǹkan.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn látori kọ̀npútà. Nítorí eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn ohun tí mò ń ṣe níbi ilé ìtajà mi. Mo ní ẹ̀rọ kọ̀npútà èyí tí mo máa fi ń tẹ lẹ́tà fún àwọn ènìyàn tí wọ́n bá wá, tí wọ́n bá ní wọ́n fẹ́ kí n bá wọn tẹ lẹ́tà, èyí tí wọ́n yóò mú lọ sí bí bóyá wọ́n fẹ́ lọ gba iṣẹ́ ni o, tàbí wọ́n fẹ́ fún àwọn onílé wọn ni o, àbí èyíkéyìí tó lè jẹ́ nínú irú lẹ́tà tí wọ́n fẹ́ kọ. So, màá bá wọn kọ látori kọ̀npútà wọ́n ó sì tẹ ẹ́ jáde fún wọn tí wọ́n yóò sì mú lọ, wọ́n yóò sì sanwó iṣẹ́ tí mò ń ṣe fún wọn.

N kò ń ṣe ẹni tó ń fi ìgbà gbogbo ra ẹ̀rọ ayárabíàṣá. Àyàfi tó bá ṣe wípé ẹ̀rọ tí mò ń lò ti bàjẹ́ tí mò sì nílò láti pàrọ̀ rẹ̀ láti ra tuntun. Ìgbà yìí nìkan ni máa ń ra ẹ̀rọ ayárabíàṣá. Tí kò bá sí ohun tó ṣe èyí tí mò ń lò lọ́wọ́lọ́wọ́, n kò ní ìdí kan láti lọ ra ẹ̀rọ tuntun.

Ṣíṣe ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ohun tó ṣe pàtàkì fún gbogbo ènìyàn láti mọ̀ nítorí ìgbàkígbà ni ìjàmbá le dé bá ènìyàn. Ṣíṣe ìrànwọ́ àkọ́kọ́ bó tilẹ̀ jẹ́ pé n kò ń ṣe ẹni tó kọ́ṣẹ́ dókítà tàbí nọ́ọ̀sì ṣùgbọ́n ó jẹ́ ohun tí mo lè yára ṣe fún ènìyàn. Ó lè máa kun ojú òtunwon but o ti tó ṣùgbọ́n olúwa rẹ̀ á sì ṣe ìgbésẹ̀ àkọ́kọ́ náà.

Gẹ́gẹ́ bí obìnrin, irun ṣíṣe jẹ́ ohun tó ṣe pàtàkì fún mi púpọ̀ púpọ̀. Nítorí náà, irun aládìmọ́lẹ̀ ohun lè mi máa ń ṣe. N ko s'eni to maa fi irun miiràn kún irun. Rárá, kì kí irun mi náà ni màá ń lọ, tí màá ni kan bá mi dì mọ́lẹ̀ ní ọ̀nà ti ó rẹwà.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, nítorí pé mo mọ̀ wípé bí a bá ń jẹun, kò tọ́ láti máa sọ̀rọ̀. Mo sì mọ̀ wípé bí a bá ń jẹun, kò tọ́ láti máa lanu jẹun paka, paka, paka tí gbogbo ènìyàn yóò mọ̀ wípé à ń jẹun. Nítorí náà tí mo bá ń jẹun, mo màá ń gbìyànjú láti kojú sí oúnjẹ náà kí n jẹ́ tán kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣàròyé. N kò sì ń lanu jẹun, tári wo yóò máa dún láti ẹnu mi.

Àṣálẹ́ jẹ́ ìgbà tí mo fẹ́ràn jù nínú ọjọ́. Nítorí ó jẹ́ ìgbà tí ń ó délé lẹ́yìn tí ń bá jẹun tán, tí ń ó bọ́ sórí ìbùsùn, tí ń ó sì sùn, tí ara yóò lá àlàáfíà. Nítorí lẹ́yìn gbogbo kìràkìtà wàhálà ọjọ́ yóò ti rẹ ènìyàn. Ṣùgbọ́n nígbà tí ń bá délé lásàlẹ́, tí ó tó àkókò àti sùn, ó jẹ́ ìgbà tí mo fẹ́ràn láti máa sinmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ nítorí mo jẹ́ ẹni tí ó kàwé, mo sì jẹ́ ẹni tí ó mọ ìwé kọ. Nígbà tó bá nílò fún mi láti fi ọwọ́ kọ̀wé, ń ó fi ọwọ́ kọ̀wé dáradára.

Nko ṣe ni ton gba ẹ̀yin nítorí pé gbígba ẹ̀yin kìí ṣe ohun tó lẹ́tọ fún mi gẹ́gẹ́bí ènìyàn. Ọlọ́run nìkan, òun ni gbogbo ẹ̀yin àti ògo yẹ fún, kò ní fi ṣe ohun tí ènìyàn di tàbí ní ohun tí ènìyàn lè jẹ l'áyé. Olúwa Ọlọ́run nìkan ló tọ́ láti má yìn.

Rárá o, n kò tíì fún ni ní ẹ̀jẹ̀ rí, nítorí pé n ò kí ń ṣe òṣìṣẹ́ ilé ìwòsàn, n ò kí ń ṣe dókítà, bẹ́ẹ̀ ni n ò sì kí ń ṣe nọ́ọ̀sì. Ọjà káràkátà ni mò ń ṣe, nítorí náà n ò tíì fún ni ní ẹ̀jẹ̀ rí.

N kò ní oúnjẹ kan ní pàtó tí mo máa ń jẹ ní ọ̀sán, tí mo bá ti se oúnjẹ láti lé lọ sí ibi ọjà títà mi l'òwúrò. Èyí tí mo bá ti jẹ tó bá ṣẹ́kù sínú abọ́, òun náà ni n ó bò mọ́lẹ̀ tí n ó tọ́jú. Tó bá sì dọ̀sán, n ó jẹ ẹ́. Ṣùgbọ́n tó bá wá jẹ oúnjẹ tí kò ṣẹ́kù, n ó kọ́ lé ra àwọn ohun ìpanu láti fi panu ní ọ̀sán.

N kò ní nǹkan tí mò ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí pé n kò ní alábàáṣiṣẹ́pọ̀ kan èyí tí mò ń bá figagbága torí gẹ́gẹ́ bí oníṣòwò tí èmi ń ṣe, n kò ní àwọn alábàáṣiṣẹ́pọ̀. Nítorí náà, n kò nílò ìfigagbága pẹ̀lú ẹni kankan.

Bó tilẹ̀ jẹ́ wípé n kò lọ sí ọ́fíìsì láti lọ bá ènìyàn ṣiṣẹ́ àbí láti ṣiṣẹ́ ní abẹ́ ẹnikán, iṣẹ́ ara mi ni mò ń ṣe. Nítorínà ilé ìtajà mi, ibi tí mo ti ń tajà lójojúmọ́, òwúrọ̀ láàárín ago mẹ́jọ sí mẹ́sàn oun ni mo máa ń ṣí ilé ìtajà mi.

N kò tíì fi ìgbà kan wọnú ọkọ̀ òfuurufú rí, débi tí ń ó ń fẹ́ràn àti ṣílè fèrèsé ọkọ̀ ojú òfuurufú. Nígbà ìjọ́kìjọ́ tí mo bá gùn ọkọ̀ òfuurufú, ń ó lè dáhùn ìbéèrè yìí.

Rárá o, n kò kí máa na ara mi o. Ọlọ́run ò sì ni jẹ́ kèmi o rí ìdí tí wọ́n ó fi na ara mi láyé. Kò sí ohun tó lè ṣẹlẹ̀. Kò tọ́, kò n se ohun tó mu ogbon dani fún ènìyàn láti máa na ara rẹ̀ láì ṣe wípé olúwa rẹ̀ ṣínwin.

Kò sí ohun mìíràn tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan ju wípé kìn fi sùúrù dúró náà lọ. Kò sí ohun tí a lè ṣe kọjá sùúrù. Nígbàkígbà tí mo bá ń dúró de nǹkan, n o fi sùúrù dúró dè é. Nígbà náà, bá bá rí nǹkan mìíràn tí mo nílò àti ṣe, n o máa ṣẹ lọ títí tí ohun tí mò ń dúró de yóò fi dé.

Gbogbo ìgbà tí ènìyàn bá ti ń lo fóònù láìsimi láràárò dalé, ó di dandan kí fóònù ó gbóná. Èmi sì jẹ́ ẹnìkan tí máa ń lo fóònù dáradára. Nítorí náà, ọ̀pọ̀ ìgbà òun ni fóònù mi máa ń gbóná. Ṣùgbọ́n tó bá ti gbóná, n ó yálà kí n dáwọ́ lílò dúró tàbí kí n yọ gbogbo àwọn ohun tí a fi há lára kúrò kí n sì ṣí atẹ́gùn sí kó lè tutù.

Ní àṣálẹ́, lẹ́yìn tí mo bá délé, n ó wọnú ilé ìwá oúnjẹ, n ó se oúnjẹ èyí tí èmi àti mọ̀lẹ́bí yóò jẹ. Lẹ́yìn tí mo bá ti se oúnjẹ tán, n ó jókòó, n ó sì máa wo ẹ̀rọ tẹlifíṣàn láti fi sinmi kí n tó wọlé lọ sùn.

Rárá o, n kò mọ̀ bí a ti ń pẹja nítorí pé n kò ń ṣe apẹja. Iṣẹ́ pípa ẹja jẹ́ iṣẹ́ àwọn pẹjapẹja. Àwọn nìkan náàni wọ́n mo ọgbón tí wọ́n ń lo làti fi pẹja. A sì mọ wípé ẹni má pẹja, ó gbọ́dọ̀ mọ bí a ti ń gù ọkọ̀ ojú omi náà bákan náà. Nítorí náà kì ń ṣe iṣẹ́ mi rárá.

Rárá o, n kò ń ṣe ẹni tó máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn. Nígbà tí mo ní ohùn tára mi, n o ń ṣe odi. Mo lóhùn èyí tí ọlọ́run fún mi. Ohùn ara mi òun ni má ń lò. N kò ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn rárá.

Tó bá jẹ́ àwọn ohun èlò kéékèèké nínú ilé tí ó nílò àtìtúnṣe díẹ̀, mo mọ bí a ti ń tún irú àwọn nǹkan wọ̀nyí ṣe. Ṣùgbọ́n tó bá ti jẹ́ àwọn ẹ̀rọ èyi tómú tó ń lo iná, tó mú lílo iná NEPA, ẹlẹtírísítì dá ní, eléyi jẹ́, ohun tí n kò mọ̀ bí a ti ń ṣe, n ó mú irú ẹ̀rọ náà tọ àwọn tó mọ̀ ọ́n pa rẹ̀ lọ ní.

Rárá o, àtẹ̀gùn kì í se ohun tí mo fẹ́ràn láti má a rìn, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà o jẹ ohun to máa ó jẹ́ ohun tó máa ń ronilẹ́sẹ̀ láti má a gun atẹ́gùn, láti má a rin atẹ́gùn, gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan a má a ní ènìyàn lára.

N kò ní etí ìgbọ́ kan ní pàtó tí mo máa ń lò. Tí n bá nílò àti lò etí ìgbọ́, èyíkéyìí, èyí tó bá wà ní àrọ́wọ́tò mi ní ìgbà tí àbí àkókò tí mo nílò rẹ̀, òun náà ni n ó mú tí n ó sì lò.

Rárá o, n kò kín jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà nítorí pé ààyè kí oníbàárà wá jókòó tì mí kò sí rárá. Tó oníbàárà bá wá, tó bá ti ra ohun tó fẹ́ rà, kó máa lọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ààyè pé oníbàárà ń jókòó, ajọ ń jẹun ọ̀sán pọ̀ kò yọ̀ rárá.

Kìkì owó àti káàdì tí a fi ń gbowó ní ilé ìfowópamọ́ àti ẹ̀rọ tí ń gba òrùngbà òjò. Àwọn nǹkan wọ̀nyí ni ó wà nínú àpò owó mi.

Rárá o, n kò ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ohun tó wù mí lọ́pọ̀lọpọ̀ láti ṣe, tí mo sì ń fojúsọ́nà sí wípé ní ọjọ́ kan n ó rìn ìrìn pẹ̀lú ọkọ̀ ojú irin, kí n tilẹ̀ rí bí ó ti máa ń rí.

Bẹ́ẹ̀ni o, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni máa ń gba àwọn ímeèlì tí kò ní ìwúlò kan rárá. Èyí tó ṣe wípé n kò tilẹ̀ mọ ibi tó ti wá, n kò mọ ẹni tó fi ṣọwọ́ sí mi, n ó kan ṣe ímeèlì mi ni wọn ó sì máa rí àwọn ímeèlì tí kò wúlò. Irú àwọn won yìí, mo máa ń yọ wọ́n dànù ni.

N kò ní òṣìṣẹ́ kan tó ń bá mi ṣiṣẹ́. Dípò tí ń wó fi fún òṣìṣẹ́ ni owó àfikún, iṣẹ́ okòwò tí mò ń ṣe èmi nìkan ni mo jẹ́ ẹni tó ń dára tún jẹ́ ata níbi ọjà mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé, ẹ̀rínrínrín ó jẹ́ ohun tó dára fún ìlera ara ènìyàn. Pàápàá dókítà gan tí sọ bẹ́ẹ̀ wípé ó dára kí inú ènìyàn kó máa dùn nígbà gbogbo. Èyí a jẹ́ kó ènìyàn wà ní ìlera tó péye. Nítorí náà mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn yẹn.

Bẹ́ẹ̀ni o, ojú mi dára, ojú mi lẹ́wà, bẹ́ẹ̀ ojú mi dùn ún wò. Kò sí ohun tó ṣe mí lójú. Lóòótọ́ mo ń lo gíláàsì èyí tí doctor pé kí n má lò, ṣùgbọ́n síbẹ̀ ojú mi dára.

Batiri fóònù mi kìí fi ìgbà kan dúró. Nítorí pé ìgbà gbogbo ni máa ń rí dájú wípé iná wà lórí fóònù mi. Pàápàá mo tún ra ẹ̀rọ èyí tó máa ń gba iná sára débi wípé nígbà tí àwọn ẹlẹ́rọ mọ̀nàmọ́ná bá paná, n ó lè fi ẹ̀rọ tí ń gba iná sára yìí, n ó fi charge fóònù mi débi wípé fóònù mi, bátìrì rẹ kì ń fi ìgbà kan dúró rárá.

Nígbà tí òjò bá ń rọ̀, inú ilé ni mo máa ń wà, tó bá jẹ́ wí ní ìgbà tí mo wà nílé. Tó bá sì jẹ́ ìgbà tí mo wà níbi tí mo ti ń ta ọjà mi, ń ó wà nínú ilé ọjà mi. Mi ò ní jáde síta títí tí òjò yóò fi dà. Bí mo bá ti lẹ̀ níbí lọ, ń ó dúró kí òjò kí ó dà kí n tó tẹ̀síwájú.

Rárá o, n kò ní ẹranko ọ̀sìn kan tí mò ń sìn. Nítorí pé ilé tí mò ń gbé, ilé àyágbé ni kì í ṣe ilé ara mi, kì í sì ṣe ilé tí ó ní ọgbà dáradára èyí tí ènìyàn lè fi sin ẹranko. Bó tilẹ̀ jẹ́ pé ó wù mí láti sin adiyẹ, kí n lè máa pa á jẹ ní ìgbàkígbà tí ó bá wù mí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí, n kò ní ẹranko kan tí mò ń sìn.